Gbígbọ́ ìro àwọn oníbàárà kò ṣe nǹkan tí ó farapa mọ́ rárá. Àwọn oníbàárà tí wọ́n bá ti ń kọjá ni ẹ ti máa máa gbọ́ "babi anla". Wọ́n máa máa pè é ní ìpè èdè, ẹ́, ẹ́, awusa láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé wọ́n wà nì tó sì. "Babi anla, babi anla" ni ẹ máa máa gbọ́. Ẹ̀, èyí jẹ́ kí ẹnikẹ́ni tí ó bá wà ní agbègbè kó mọ̀ pé àwọn oníbàárà ti wà ní àyíká. Wọ́n máa máa wọ̀n ní dákẹ́ ẹnu títí, títí tí ẹ fi máa wá nǹkan ṣe fún wọn. Ẹ̀, ọ̀pọ̀ ìgbà, nǹkan tí a máa ń sọ ni “alábàmúṣá”. Èyí dá sí pé “kò sí owó, padà wá owó á wà ní ìgbà mí, Ọlọ́run á pèsè.” Ẹ̀, àwọn oníbàárà wọ́n jẹ́ ènìyàn gẹ́gẹ́ bí i tiwa. Ó kàn jẹ́ pé wọ́n ò fẹ́ fara ṣiṣẹ́ rárá, tiwọn ni pé kọ́ṣà ti máa gba owó lọ́wọ́ àwọn ènìyàn kọ̀ tí máa pokùn. Ọ̀pọ̀ wọn ni kò sí ǹkan kan tó ṣe. Ọ̀pọ̀lọ́pọ̀ lè máa rí tí ó lójú, tó lọ́wọ́, tó lẹ́sẹ̀, tó lójù, tó léti, tó dẹ̀ lé sọ̀rọ̀. Ṣùgbọ́n kó máa tọrọ, bàárà yìí ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn. Ẹ̀, ìgbà mí ẹ máa rí ọkọ àti ìyàwó àtàwọn ọmọ tí wọ́n tẹ̀lé ra wọn tí wọ́n máa máa figi gunle tí wọ́n máa máa múra wọn lọ́wọ́. Àwọn oníbàárà ní èdè ti wọn. Èdè yìí ló dẹ̀ fi máa ń jẹ́ kí ọ̀pọ̀ ènìyàn kí ó mọ̀ ibi kíbí tí ẹ bá wà tí ẹ bá ti ń gbọ́ èdè wọn ni ẹ ti máa máa mọ̀ pé wọ́n ti wà ní àyíká.

Ojú mi dára púpọ̀, arẹwà obìnrin ni mí. Mo ló wá dè tíí ṣe mí gẹ́gẹ́ bí obìnrin tí ó dára. Ẹwà mi ó ń tayọ ní àárín àwọn ọ̀pọ̀ ènìyàn. Ojú mi dára, ara mi dára, ẹwà mi tayọ. Ojú mi ṣe rége, ènìyàn tó pupa rẹ́fẹ́rẹ́fẹ́ ni mí. Mi ò dẹ̀ kọlà ojú, ṣùgbọ́n ẹyẹ ojú mi, ẹ̀yàn ojú mi ó mọ́ gan ni. Ó dẹ̀ tóbi níwọ̀n ọba, etí mi tóbi níwọ̀n ọba, imú mi tóbi níwọ̀n ọba. Kódà ọ̀pọ̀ ènìyàn ni ó máa ń bèèrè pé ṣé ọmọ Fúlàní ni mí ni nítorí bí imú mi ṣe rí. Ètè mi náà dáa níwọ̀n ọba tì, kò sí ibi tí ó pọ̀ jù ní ara mi. Mo lè sọ pé arẹwà obìnrin ni mí tí kò dẹ̀ ní sí ẹni tó máa sọ pé kì í ṣe bẹ́ẹ̀. Ojú mi gúnrégé, ó dẹ̀ awọ ojú mi náà ó dẹ̀ dára púpọ̀.

Owó tí mò ń gbà ní ibi tí mo ti ń ṣiṣẹ́ kò dára rárá o. Nítorí pé ìgbà tí a wà ní orílẹ̀ èdè yìí ó yàtọ̀ sí ìgbà ti àtijọ́ pátápátá. Iye tí ènìyàn le gbà tí ó máa sọ pé owó yìí ó dára, wọ́n láti jẹ́ owó tí ẹ lè sọ pé ní oṣooṣù. Ká tí ẹ sọ pé ẹ fẹ́ san owó ilé ibi tí ẹ̀ ń gbé, ẹ máa lè san tí ó jẹ́ pé ní oṣù láàrin oṣù kan ẹ máa lè san owó ilé yín. Àwọn oṣù yòókù ẹ máa lè fi wọ́n ṣe bóyá elé tí ẹ máa yọ owó ń jẹ, elé tí ẹ máa yọ owó mo fẹ́ pààrọ̀ aṣọ, elé tí ẹ máa yọ owó mo fẹ́ pààrọ̀ bàtà. Tàbí mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra mọ́tò, mo fẹ́ ṣe ohun mèremère láàrin àwọn owó tí à ń gbà yìí. Ṣùgbọ́n irú owó oṣù tí à ń gbà tó jẹ́ wípé tí ènìyàn bá pa ọdún kan pàápàá pọ̀ kò tíì san owó ilé. Èyí kò, kò, kò dára rárá. Irú owó tí mo dẹ̀ ń gbà nìyí ní orílẹ̀ èdè tí a wà yìí, ẹni tí ó bá ń gba owó tí ó, tí ó jẹ́ pé díẹ̀ ni ó fi tayọ ẹgbẹ̀rún ní ọ̀nà ọgọ́rùn-ún lóṣooṣù, èyí ò dára rárá. Kí a tó lè gba owó tí ó tẹ́ni lọ́rùn, a fẹ́ tó ẹgbẹ̀rún ní ọ̀nà ẹgbẹ̀rún tàbí ẹgbẹ̀rún ní ọ̀nà ọgọ́ta, ní, ní ọ̀nà àádọ́rùn-ún, ní àìtó ká pín elé sí ká, ká fi ká san elé sí ọ̀nà bí márùn-ún rárá, rárá. Owó tí mò ń gbà kò dára tó. Kò tiẹ̀ bu iyì kún wa gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. Èmi gẹ́gẹ́ bí ẹni kan tó jẹ́ pé ẹ́, mò ń ṣe iṣẹ́ teacher. Iṣẹ́ teacher ó yẹ kó jẹ́ iṣẹ́ tí ó bu iyì kún ni. Tí a bá rí ẹni tó ń ṣe iṣẹ́ teacher, ó yẹ kí ó jẹ́ ẹni tí a lè tẹríba fún, ẹni tí ó máa gba owó gidi ní ibi iṣẹ́, tí ọ̀kan ẹ̀ tí a lè máa wà ní ọ̀kọ̀ọ̀kọ́ ní ibi kan láti darí àwọn ọmọ, láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó yè gé ire. Ṣùgbọ́n tí a bá ń ṣe iṣẹ́ tí ó jẹ́ wípé kò sí iye tí à ń rí níbẹ̀, ẹ́, inú olùkọ́ kò le dùn rara. Tí èyàn bá wo gbogbo ìdààmú tó wà nínú iṣẹ́ tí mò ń ṣe, kí ènìyàn wá fi wé iye owó tí ò ń gbà, ó jẹ́ ǹkan tó ń ba ni nínú jẹ gidi ni. Nítorí náà owó tí mò ń gbà kò dára tó. Mí tí ẹ lè sọ pé kò dára tó bọ̀ tí kò dára rárá ni màá sọ. Nítorí pé kò, kò tó ṣe ǹkan kan. Owó tó jẹ́ pé tí a bá gbà kí ẹ tó sọ pé ẹ yọ owó tax kúrò nínú rẹ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní ọlọ́un maa je kárí àìsàn. Kí ènìyàn tí ẹ dùbúlẹ̀ àìsàn bíi ọjọ́ méji, owó yìí kò dà kó tó san owó ní hospital bí pé ènìyàn fẹ́ fi ṣe ìtọ́jú fún àìlera ara. Ẹ̀, irú owó yìí a ti ì sọ láti mú lọ sójà bí pé ènìyàn fẹ́ lọ ra oúnjẹ sílé fún oṣù. Ẹ̀, bí ẹni tó ní ọmọ mẹ́ta, ọ̀un, àtọkọ̀, àtọmọ. Ká wà sọ pé èmi ni mo jẹ́ olórí ilé gẹ́gẹ́ bí ọkọ, tí mò dẹ̀ ń gba irú owó yìí, níbo ni màá ti rí elé tí màá fi san owó ilé? Níbo ni màá ti rí elé tí màá kó fún ìyàwó? Níbo ni màá ti rí elé tí màá fi rán àwọn ọmọ lọ sí ilé ìwé? Owó ilé ìwé pàápàá ó ti ga jù, ẹ́, pàápàá ilé ìwé, à, à tí ó jẹ́ pé kò ń ṣe ti ìjọba. Kí ènìyàn tó sọ pé ènìyàn yọ owó ilé ìwé kúrò nínú ìwonba ówó tí mò ń gbà, kò dà. Ìyẹn ò tíì san owó ilé ìwé ọmọ kan. Ẹni tí ó bá wá ní ọmọ mẹ́ta, níbo ni ó ti fẹ́ rí owó ilé ìwé ọmọ mẹ́ta san ní àárín oṣù mẹ́ta nígbà tó jẹ́ pé owó tí ó ti ẹ̀ ń gbà kò lè san owó ọmọ kan ní àárín oṣù kan. Báwo ni ìyan ṣe fẹ́ pín? Níbo ni ẹ ti fẹ́ rí ìtọ́jú fún àwọn ọmọ? Níbo ni ènìyàn ti fẹ́ máa ra aṣọ fún ọmọ, ra bàtà fún ọmọ? Ọmọ náà léètù ń ṣàìsàn, níbo ni ẹ ti fẹ́ rí owó láti mú ọmọ lọ sí ilé ìwòsàn? Yẹ, báwo ni màá wá ṣe sọ pé owó tí mò ń gbà tó, nígbà tó jẹ́ pé àwọn ǹkan tí ó yẹ kí ènìyàn fi owó yìí ṣe kò sí lọ́wọ́ láti lo? Èyí ó jẹ́ ǹkan tí ó ń ba ni nínú jẹ gidigidi. Ẹ̀, ó dàbí pé ènìyàn kàn ń ṣiṣẹ́ ni, ènìyàn ò rí èrè iṣẹ́. Gẹ́, Olórun ko'ran wà lọ́wọ́, kí a lè rí eré lórí iṣẹ́ wa.